A! Mo fẹ́ràn àlọ́ àwọn apanilẹ́rìn dáadáa. Ìgbà tí mo wà ní kékeré, ìyá mi máa ń pàlọ́ fún mi. Mo fẹ́ràn àlọ́ yen gan. Mo fẹ́ràn àlọ́ àwọn apanilẹ́rìn o dáadáa, mo fẹ́ràn rẹ̀

Nǹkan tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun òun ni interest sí ìṣe yẹn àti commitment. Tí mo bá ti rí àwọn nǹkan méjì yìí, then mó lè fún òṣìṣẹ́ tuntun ní opportunity láti bẹ̀rẹ̀ ìṣe.

Ah, irú bàtà tí mo máa ń wọ pọ̀ gan o. Mo máa ń wọ sneakers, mo máa ń wọ canvas, mo ń wọ cover shoe. Cover shoe ni mo máa ń wọ lọ síbi iṣẹ́. Igba mii mo máa ń wọ canvas lọ sí ibi iṣẹ́ pẹ̀lú jeans. Mo tún ń wọ palm slippers àti sandal. À mo like àwọn different varieties lórí bàtà.

Lóòrọ, mo máa ń jí, mo máa ń jí ní kùtùkùtù lóòrọ. Mo ò dẹ̀ máa ń sẹ́ẹ̀tì àláàmù, àláàmù ló máa ń jí mi nígbà mí nígbà, ní gbogbo ìgbà. But ó tún ti, ó ti mọ̀ mí lára, mo máa ń jí láàárọ̀. Kùtùkùtù, mo máa ń jí.

A! Mo fẹ́ràn jíjó dáadáa, mo máa ń jó dáadáa, mo máa ń jó dáadáa, mo máa ń jó dáadáa. Ìgbà tí mo sì wà ní ẹ́Lí yUt mí mo máa ń lọ club. Isìín mi ò lọ club mọ́, àmọ́ ilé Olúwa ni mo ti ń jó. Mo like ijó.

Ó ti pẹ́ tí mo wo ńǹkan tó n fi bo jù, ó ti pẹ́ tí mo wo, but ìgbà tí mo ń wo, mi kì í wo pẹ náà. Kì í tó bí wákàtí, wákàtí kan sí méjì tí mo máa wọ̀ tí màá tún fààyo.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn bí àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí tí wọ́n, tí wọ́n mọ̀, tí wọ́n lọ ilé-ìwé dáadáa tó ń dẹ̀ fẹ́ send lẹ́tà sí ènìyàn wọn, mo máa ń bá wọn kọ lẹ́tà.

À, dáadáa mo máa ń pa àwọn fáìlì mi, pamọ́ fáìlì mi láti ìgbà tí mo ti parí sẹ́kọ́ńdìrì, kò sílé tí mi ò, tí mi ò ní pamọ́. Iṣẹ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀, gbogbo ẹ̀ pàtà, àti iṣẹ́ tí mò ń ṣe n sín, gbogbo ẹ̀ pàtà àwọn dọ́kúmẹ́ǹtì wà tí mo, fáì-- tí mo, tí mo máa ń kípù rẹ́kọ̀dì ẹ, mo máa ń pa fáìlì mi pamọ́.

Àkókò pẹ̀lú àwọn ẹbí mi níìsín, mo máa ń pe wọ́n nítorí ibi táa wà ó jìnnà síra. Bọ̀ mo máa ń dedicate time tó jẹ́ pé àkókò tó jẹ́ pé mo máa ń pe wọ́n, mo ń pe wọ́n. And relationship wa wà very close pẹ̀lú àwọn ẹbí mi.

A! Mo máa ń celebrate àjọyọ̀ ọjọ́ ìbí mi o, birthday mi ni yẹn. Mo máa ń celebrate e. At least tí mi ò bá ti ẹ fa ara party rẹpẹtẹ, màá gbé rà mí jáde pẹ̀lú olólùfẹ́ mi. A lọ jẹun níbi kan, a mu ọtí, a máa padà wá lé, a má ya photo bí mo ṣe máa ń ṣe ní yẹn.

Etí mi, etí mi dára o. Etí mi dára, mo ń gbọ́ nǹkan dáadáa, mi ní, mi ní iṣu pẹ̀lú ìgbọ́ràn. Etí mi dára, etí mi dára. You see?

Mo máa ń ṣe ìdárayá dáadáa, mo ń ṣe exercise dáadáa, mo máa ń ṣe press up, mo máa ń ṣe squatting, mo máa ń ṣe push up, mo de máa ń ṣe sit up, mo máa ń jog láàrarọ̀

Ìgbádùn mi, nǹkan tí mo máa ń gbádùn, mo máa ń gbádùn music, mo máa ń gbádùn swimming, mo de máa ń gbádùn ijó, mo laiki ijó. Mo máa ń gbádùn oúnjẹ tó dùn, oúnjẹ tó da. Mo de máa ń gbádùn ìgbá sísun mi.

Èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́. Mi o ìgbàgbọ́ láíláíláí Kristẹni lemi, onígbàgbọ́ ni mí. So mi gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn tọ lọ́wọ́dọ́wọ́. Èmi ò ṣeri, mi ò tẹ̀lẹ́ gbàgbọ́

Tí mo bá fẹ́ rin ìrìn àjò lọ síbi iṣẹ́, ọkọ̀ ni mo máa ń gbé o. Ọkọ̀ ni mo máa ń gbé. Ilé mi síbi iṣẹ́ mi jìnnà, so mo máa ń wọ ọkọ̀ bí èé méjì kí n tó dé ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni.

Aago márùn-ún, aago márùn-ún àárọ̀ kùtùkùtù ni mo ṣètò agogo ìjí mi. Aago márùn-ún, aago márùn-ún àárọ̀ 5:00 AM ni mo máa ń jí. Ìgbà ní àláàmù máa ń wé, ló máa ń jí mi.

Rárá o, mi ò kọ́ ìròyìn níbi iṣẹ́ o. Ìròyìn kò sí nínú, kò sí nínú, eh, iṣẹ́ iṣẹ́ wa. Orí kọ̀m̀pútà ni mo ti ń siṣe, IT personnel ni mí. So mi ò kọ́ṣẹ́ ìròyìn.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni weekend. Honestly, weekend ni mo fẹ́ràn jù. Especially ọjọ́ Sunday tí màá lọ church. Tí mo bá ti dé láti church, màá kàn máa ṣí mi ni. Ọjọ́ tí mo fẹ́ràn jù ni yẹn. Ọjọ́ Sunday.

Gbówó àwọn ènìyàn bí i ti bá wo, mi ò gbowó àwọn ènìyàn. Àfẹ́ni tó bá jẹ mí lówo nikan ni mo máa gbo owó lowo e Máa dẹ̀ pẹ̀ won, tí máa ní: "Ọ̀gbẹ́ni, jọ̀ọ́, mo need owó mi, bá mi mu owó mi." Bí mo ṣe ń gbowó ni yẹ́n.

Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin ìgbàgbọ́. Mò láìkì orin ìgbàgbọ́ dáadáa. Orin ìgbàgbọ́ ni mo láìkì láti máa gbọ́ bí orin Christian, Christian worship, praise, hot praise.

Èmi ò tí lọ́kọ̀, àmọ́ mo máa ń jẹun nínú, nínú ọkọ̀ tó bá ti jẹ́ ọkọ̀ private ni. Bò tí mo bá ti wọkọ̀ public, mi kì í jẹun nínú ọkọ̀. Mi ò like atí máa jẹun nínú ọkọ̀ torí àwọn, àwọn passenger tá jọjọ jókòó pẹ̀lú wọn kìí ṣe gbogbo wọn ló ní, ló ní ìmọ́tótó. Fún mi kì í like tí máa jẹun nínú ọkọ̀ public.

Nǹkan tó wà nínú àpò-ọwọ́ mi, owó, owó máa ń wà n bẹ́ẹ̀, mo de máa ń fi pen síbẹ̀ ó parí. Nǹkan tí mo máa ń fi sí àpò-ọwọ́ mi ni yẹ́n.

Mo máa ń wo ètò àwọn tẹlifísàn dáadáa. Bí mo ṣe jókòó ń sì yí gan, mo ń wo tẹlifísàn ni mò ń gbọ́ròyìn, mò ń gbọ́ròyìn TRT News. Mo máa ń wo ètò àwọn tẹlifísàn dáadáa.

Mo máa ń ṣí ímélì mi, kò ṣọ́jọ́ tí mi ò kí ń ṣí ímélì mi. Mo máa ń ṣí ímélì mi lójoojúmọ́, mo dẹ̀ máa ń kà wọ́n. Tí mo bá ti kà wọ́n tán, àwọn ímélì kan wà tó jẹ́ pé wọ́n kàn wá láti ibi tí mi ò mọ̀, mo máa ń delete ẹ. Ìyẹn ni àwọn spam, mo máa ń delete ẹ. But ímeélì tó bá jẹ́ pé ilé ìtura wọ́n send o láti ibi iṣẹ́ wa ni, àwọn mébì nǹkan tí mo apply ibi iṣẹ́ sí, mo máa ń kà. Ti báǹkì mi, mo máa ń kà, màá dẹ̀ delete ẹ.

Mi ò ṣe bẹ́ẹ̀ fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ níìsín mọ́. Ìgbà tí mo wà n kékeré ni mo máa ń láìkì àti máa wọ ìràwọ̀ lójú Òfurufú. Àmọ́ nísin tí mo ti dàgbà, kí ló kan mi pẹ̀lú wíwo àwọn ìràwọ̀. Àwọn ọmọdé ló ń wòó yen.

Well, wifi mi ó yára, ó yára àtleast òun, òun serve mi gan. Wife, wife mi yára. Mo fẹ́ràn wifi yẹn. Starlink dèni. A fi ń ṣiṣẹ́ dáadáa.

Owó tí mò ń gbà níbi iṣẹ́ ò dára tó. Ọ̀rọ̀ tí mo ti ẹ ń bá ìyàwó mi sọ na níyẹn siyí. Owó tí mò ń gbà níbi iṣẹ́ ò dára tó especially ní Nàìjíríà ìjọba, ìjọba tinúbú ta ń, ta ń lò yìí. Ìjọba burúkú ni economy wa ò dá ń siyí. Owó, owó tí mò ń gbà níbi iṣẹ́ ò, ò kó dára tó rárárárárá.

Mi ò mọ à n wọ ìbọ̀wọ̀. Mi ò mọ à wọ ìbọ̀wọ̀. Mi ò wọ torí iṣẹ mi ò, iṣẹ mi ò ní dì ẹ́, so mi ò kí n wọ. Mi ti ẹ ní kankan. Mi ò ni rarara.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà otitó bí ọdún kan àbọ̀ torí mi kì í ṣe bẹ́ẹ̀ ṣàárẹ̀. Ó ti tó ọdún kan àti oṣù mẹ́fà tí mo kẹ́yìn lọ rí dókítà. Bẹ́ẹ̀ni.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo lè máa fi fóònù mi ṣe nǹkan. Mo lè sáré wo social media kín wo nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ kín tó, kín tó gba nǹkan tí mò ń dúró dè.